Ṣe mó, ṣe mó fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Hm. Ah, é, èmi, èmi, mo fẹ́ràn owó. Tinbasopè, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Tó bá ti la owó lọ, kò sí ǹkan tó, tó ju pé màá ṣe ná lọ Ko, ko lọ́fà. Tó bá ti la owó lọ, kò sí iṣẹ́ tí èmi ò fẹ́ràn. Èèyàn kan ṣọ pé, "Àkọ́ àpò ni eyàn kọ owó." Tó bá ti rí owó báyìí, ó ṣọ pé, "Rárá", ṣùgbon ò gbà sápo. Èmi náà, bí màá ti rí iṣẹ́ tí mo ti mọ gé owó rẹ̀ gára sé, mo ti lè fowó rẹ̀ ṣe nǹkan àbí méjì, nntún gbà ó. Kò sí pé èèyàn o kì ba owó yan bọ̀. Àti iṣẹ́ ìgbàǹgbà, iṣẹ́ ìta gbangba, àti iṣẹ́ kọ̀rọ̀, àti iṣẹ́ eyin kulẹ̀, kò sí èyí tí èmi ò lè ṣe níbẹ̀. Tí kùdí owó náírà tó bá ti wà níbẹ̀, bó sì jẹ́ dọ́là náà nì, nntún gbà, nntún fi sara rindìn, nntún fi, nntún fi, nntún fi dán láwọ̀, àti fi ṣàyé mi dáadáa. Èmi ò ní gbé, ẹ, iṣẹ́ ìta gbangba. Báwo ni o ṣe máa ń kí mi di ṣíṣẹ́ ìta gbangba? Ah, irọ́ ni o. Mi ṣíṣẹ́ ìta gbangba jù. Mi ṣíṣẹ́ ìta gbangba o. Èyí kò ṣe pé ì fẹ́ràn rẹ̀. Nígbà tí màá ní ìfẹ́ ràn ẹ́, mo ṣẹ̀ tún fẹ́ràn rẹ gan. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, kò ní jẹ́ pé èèyàn kan wà ní kọ̀rọ̀ bí kan tí èèyàn kan ń ṣiṣẹ́ kiri, èèyàn ò tún lè mọ wò ìrírí ayé lẹ́ẹ̀kọ̀kan. Ẹ̀ mọ̀. Tí ẹ̀ máa wà nínú kọ̀rọ̀ bí kan tí ẹ̀ máa ń ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, tó bá yá yá náà, èèyàn ó wò pé kí èèyàn rìn káàkiri. Bí àwọn, àwọn ilé-iṣẹ́ níláńláńlá ṣe máa ń ṣe nìyẹn Tí èèyàn bá ti ṣetán, tí ó bá ti ṣiṣẹ́ fún bí bóyá wákàtí méjì, wọ́n gbà ẹ́ láàyè wẹàb bí i ọgbọ̀n ìṣẹ́jú, ko fi rìn káàkiri, ko fi lọ jẹun, bóyá o fẹ́ jẹun ni o, bóyá o fẹ́ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ni o. Torí tí èèyàn bá kan jókòó sí orí ibi tí ó ti ń ṣiṣẹ́ láti àárọ̀ títí tó fi dìrọ̀lẹ́. Iye iṣẹ́ tí ó lè ṣe gan kò ní pọ̀ tán tó bá ń ṣiṣẹ́ fún wákàtí méjì tó ń gba ìsinmi bíi ọgbọ̀n ìṣẹ́jú tó tún wá, tó tún ṣe, tó tún ṣe. Bóo dẹ́ ṣe màá ṣe iṣẹ́ yẹn gan. Tó bá ń gba ìsinmi tí mo ṣe sọ yẹn, ó máa ń jẹ́ pé ó máa ṣe iṣẹ́ yẹn dáadáa. Ẹ̀ mọ̀. Ara ń fẹ́ ìsinmi. Èèyàn kàn lè hákìí gbogbo wa kì í ṣe ẹ̀rọ ayára bí àṣà tí ó lè máa ṣiṣẹ́ lọ́wọ́ fún ọdún gbọ̀rọ̀ńgánda lọ. Èèyàn làwa, a ní ìdí ìsinmi. Kò sí pé, nkan, ẹ̀ mọ̀. Tí ẹ̀ bá tún wá wà níta gbangba báyìí, èèyàn yóò máa rí gbogbo bó tí ń lọ. Níbi pé èèyàn ń ṣiṣẹ́, èèyàn sì ń ní ìsinmi lẹ́ẹ̀kan náà ni. Èmi fẹ́ràn iṣẹ́ ìta gbangba o. Iṣẹ́ ìta gbangba sì máa mọ wọ gbogbo bí ǹkan tó bá ṣe ń lọ ní àdúgbò yìí ṣe ń lọ gbogbo. Bí ǹkan bá ṣe ń lọ ní ibi tí a ti ń ṣiṣẹ́ yẹn, bó bá ṣe ń lọ gbogbo ǹkan ṣe rí, gbogbo ẹ̀ máa máa rí. Màá, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba o. Iṣẹ́ ìta gbangba dùn. Ẹ tún mọ ọ̀rọ̀ ojọ́ pẹ̀lú àwọn èèyàn pé, "Áà, ẹ, báwo ni, kí ni ìwọ fẹ́ o só rà?" "Mo ní ìfẹ́ ǹkan tí à ń ṣe yìí ṣe o. Mo tún lè rà a." Ṣe o tún mú àwọn ọ̀rẹ́ ẹ wá, ẹ tún máa bá àwọn, àwọn ẹni tí ẹ bà fi bẹ́ẹ̀ mọ̀ rí gan lọ jẹ́ pé wọ́n lè fẹ́ ra ǹkan tẹ́ń-tan, ẹ tún máa bá wọn sọ̀rọ̀. Ibi tí iṣẹ́ gidi gangan wà níì yẹn. Iṣẹ́ náà wà nínú ẹni tó bá ń ṣiṣẹ́ kọ̀rọ̀, òun ó kàn máa ṣe ǹkan tóun bá ń ṣe nì. Kò níí pé àwọn tí ó bá láì kí wọ́n bá fẹ́ràn kí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ni wọ́n lè ní àwọn fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Èmi fẹ́ràn kí mo bá àwọn èèyàn sọ̀rọ̀, mo fẹ́ràn kí mo, mo máa jáde dáadáa. Ìdí tí mo fi rò pé èmi fẹ́ràn iṣẹ́ ìta gbangba ni lọ́pọ̀lọpọ̀ ìgbà gan tó ń bá ní à kí ń mú pé iṣẹ́ wo, èwo mo fẹ́ ṣe o ṣe, èyí tí á mo dúró se sínú, inú ibi iṣẹ́ wa ni, àbí èyí tí a mọ̀ lọ ìta gbangba ló máa ń ṣiṣẹ́. Iṣẹ́ ìta gbangba lè mi ó mú. Mi fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba.